Ìbéèrè tó wà ní orí fọ́nrán yìí ni, ṣe o máa ń fi ìdáàbòbò òòrùn sára? Èmi ò kí ń fi ìdáàbòbò òòrùn sára o. Kí n máa parọ́, mi ò mọ nǹkan kan nípa ìdáàbòbò òòrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo lè sọ pé bí ọdún méjì sẹ́yìn ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń pa rẹ̀. Yẹn ni ọdún 2024 ni mo ṣẹ̀ mọ̀ pé ìdáàbòbò òòrùn wà tí èèyàn máa lò sí tí èèyàn bá fi ìpara para tán, tí èèyàn ṣẹ̀ máa fi pa ara èèyàn láti kí èèyàn tó wá jáde kúrò nínú ilé, kí òòrùn má bàá ba àwọ̀ wa jẹ́. Èmi ò nífẹ̀ẹ́ sí ìdáàbòbò òòrùn, mi ò lò ó rí. Mi ò tẹ̀ léèrò wípé mo lè lò ó láíláí. Ìdí ni wípé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo ní àwọ̀ mi, ko feran ki n maa fi opolopo kan ki n maa fi pa. Kí n lo ilé, kí n lé lé yi, kí n lé lé yi, kí n tó mọ̀. Òdídẹrẹ́ tó ń pè ní pimples a ti yọ lára mi. Mo máa ń ṣọ́ra gidi gidi gan lọ́rí nǹkan tí bá fi ń para. Mo máa ń ṣọ́ra gidi gan torí mi ò fẹ́ wàa láa. Nípa dídáàbòbò ẹran ara mi lọ́wọ́ òòrùn fún òòrùn kí òòrùn má bàá bàjẹ́, nǹkan tí mo mọ̀ pé mo máa ń ṣe ní ìkíní. Tó bá ní, tó bá pé mo ní cream kan kan, ìpara kan kan tí mo mọ̀ pé àh, ìpara yìí tí òòrùn bá pa mí mọ́, ó lè jẹ́ kí àwọ̀ mi sá nípasẹ̀ èròjà tó ń fi ṣe. Bí àwọn èròjà tó ń fi ṣe ó jẹ́ èròjà tó máa ń jẹ́ kí àwọ̀ èèyàn tán, tó máa jẹ́ kí èèyàn pupa. Tí n bá ń lo irú ìpara yẹn tí bá ń jáde, mi ò kí ń lò. Mi ò ní lò sórí ẹ ara mi. Tí n bá dé lálẹ́, tí n bá wẹ̀, tí n bá padà sílé lálẹ́, tí n bá wẹ̀ lálẹ́, ni mo ṣẹ̀ máa ń lo ìpara yẹn. Or kí n máa wulẹ́ para lọ́jọ́ yẹn rárárá. Ìkí-nǹkan kíní tì máa ń ṣe nìyẹn láti fi dáàbòbò ẹ ara mi. Ikeji rèé, mo máa ń gbìyànjú kí n má rìn nínú òòrùn. Mo maa n gbìyànjú gidi gan ki n ma rin ninu oorun. Mo lè mú, tó bá jẹpé mo mọ̀ pé mi ò ní wọ inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bí mo ṣe ń jáde, mo lè mú ìgbòòrùn, ìgbá òòrùn tó ń pè ní umbrella, mo lè mú dáa ní tàbí kí n tètè jáde láàárọ̀ kí òòrùn má bàá pa mí bí mo ṣe ń jáde kúrò nílé. Nǹkan kejì tí màá ń ṣe nìyẹn. Mo máa ń sá fún òòrùn gidi gan. Mo máa ń sá fún òòrùn. Mii n ṣẹ̀yàn tó jẹ́ pé ojoojúmọ́ màá máa jáde sínú òòrùn, jáde sínú òòrùn torí mo mọ̀ pé mi ò kí ń lo ìdáàbòbò òòrùn sára mi torí ẹ mo ṣẹ̀ máa ń yà fún òòrùn. Mo le wọ mọto jade, tabi ki n maa rin n nu orun, tabi ki n lo igba oorun ki n fi daabo bo ara mi mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé tí n bá lo nǹkan tí mi ò lò rí tẹ́lẹ̀, àh hùn, ẹ má ṣi mí mọ̀. Àwọ̀ mi lè ṣi, àwọ̀ mi lè ṣi àbí kí, kí àwọn nǹkan sú sí mi lára, sú sí mi lójú. Nitori naa mi o ṣe ti ẹ gbìyànjú lati lo idaabobo orun fun ọjọ kan ri mi o lori, mi dẹ ro pe mo maa lo. Màá kọ́ máa tọ́jú ara mi, màá mọ̀ bí màá ṣe máa rìn tí òòrùn ò ní pa mí. Nǹkan tí mo mọ̀ pé mo lè ṣe nìyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadaa. Mo lérò wípé ìsìnmi sí ìbéèrè yìí. Ó kú ọju wọ̀n. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Àn, tí òjò, ǹkan tí màá ṣe ó pín sí pé ó dá ló ilé lórí ǹkan méjì. Lórí pé, ó dá lóri pé tí mo bá wà nílé àbí tí bá wà níta. Tí bá wà nílé tójò bá bẹ̀rẹ̀, ǹkan kíni tí mo máa ṣe ni wípé, màá kókó rònu pé, àa njẹ́ mi ò ṣáṣọ síta? Tí bá ṣáṣọ síta, màá lọ ká aṣọ yẹn kúrò níbẹ̀ kó jò má bá rẹ aṣọ náà. Màá tún rò pé, àa njẹ́ mo ti ẹ ti gbogbo àwọn fèrèsé ilé? Torí ìgbà mìíràn tójò bá fẹ́ atẹ́gun, táa tẹ́gun yẹn dẹ̀ pọ̀, ó máa fẹ́ omi wọlé. Fún ìdí yẹn, tí bá fi lè gbọ́ pé ojò ń rọ̀ báyìí, kíá kíá kíá kíá kíá, màá lọ ti gbogbo fèrèsé inú ilé kó má bá fẹ́ omi sínú ilé. Ǹkan kẹta tí mo bá, mo máa tún ṣe ni wípé, tó jò yẹn bá jẹ́ òjò tó mú òtútù wá, tó jẹ́ kó òtútù mú mi, kíá kíá màá wọ aṣọ tí màá wọ tó máa bo ara mi dáradára kó òtútù má bá mú mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé òjò tí ò mú òtútù wá ni, ǹkan tí màá wọ̀ tẹ́lẹ̀ náà ni màá wọ̀. Kó òtútù yẹn bá dẹ́ tun wá pọ̀ jù, mo lè po, ẹ́, ǹkan ti oyinbo máa ń pè ní tea kí n mu kó òtútù yẹn má bá pọ̀ jù fún mi. Ní ìdákẹ́ji, tó bá jẹ́ pé ìta ni mo wà nígbà tí òjò yẹn bẹ̀rẹ̀, boya mọ̀ ọ́n rìn lọ ládùúgbò. Tó bá jẹ́ pé mo ti sún mọ ilé, àì máa sáré tété, màá sáré gidi gan kí n lè tètè dé ilé. Tó bá je pé ibi tí mo wà jìnnà sí ilé, tó de je pé mò ń rìn lórí títì ni, màá sáré wo àyíká, màá wo ibi tí mo lè sá pamọ́ sí kó jò má bá pa mí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo já, bí jáde sí mo jáde, inú ilé ni mo wà ní àkókò yẹn, màá dúró kó jò yẹn dá ni o. Òjò yẹn bá wákàtí méjì, wákàtí mẹ́ta, màá dúró kó dá kí n tó máa lọ sí ilé. Kí òjò yẹn má bá, kó omi òjò má bá dà sí irun, irun mi. Nítorí àwọn obìnrin, a kìí fọrun wa lójoojúmọ́. A ò dẹ̀ ní fẹ́ kí omi òjò kó dà sí irun wa. Fún ìdí yẹn, tí bá, tó bá jẹ́ pé ibi tí mo lọ inú ilé ni mo wà níbẹ̀, mi ò ní sá jáde kí n má sáré má bọ́ nilé. Màá ní sùúrù kí òjò yẹn dá kí n tó gbéra láti máa lọ ilé. Ah, àsìkò òjò, hun. Ní ìlú tí mo wà, ti ojò bá ti rọ̀, ti ojo yẹ́n bá pọ̀, ó máa ń fa, ó máa ń fa agbára òjò. Ní àsìkò òjò tín bàá ń jáde, mo máa ń kó bàtà. Màá mú bàtà, yàtọ̀ sí bàtà tí mo wọ̀ jáde, màá tún kó bàtà mìíràn dà níbí, boya bí bàtà rọ́bà tó jẹ́ wípé tó jò bá fi lè ṣú báyìí, màá sáré pàrọ̀ bàtà mi sí bàtà rọ́bà yẹn. Ìyẹn náà ni oyinbo, náà lédè oyinboohun ni a mo sí rubber slippers. Màá sáré wọ̀ kó jò má bá ba bàtà gidi tí mo wọ̀ jẹ́. Mo má, àì, oríṣiríṣi ǹkan náà ni mo máa ń ṣe tí, tí ba fi lẹ́ ri pe ojò ṣú bẹ́ẹ̀ yẹn àbò ó sì bẹ̀rẹ̀ sí ń rọ̀. Lára ẹ̀ náà ni mo ka kalẹ̀ wọ̀nyẹn. Ìgbà mìíràn ti ojo yẹ́n bá dé ẹ́ rọ̀, tó bá jẹ́ pé ilé mi ni mo wà, àa, tó jẹ́ mú òtútù, màá dá aṣọ bóra, màá sùn. Màá dá aṣọ bóra, màá sùn. Ǹkan tí màá ń ṣe ni yẹn. Tí bá dá ri pé mo jáde ni, ti ojò dẹ̀ bẹ̀rẹ̀, àsìkò òjò náà, ǹkan tó bá mú mi jáde, tó bá jẹ́ pé kì í ṣe pé boya mo wo moto jade, tó jẹ́ pé mo fẹsẹ̀ rìn ni, mo máa mú, ẹ́, ǹkan ti oyinbo máa ń pè ní umbrella tó máa ń fi gba òjò, mo máa mú dànní. Yàtọ̀ sí rubber slippers tí mo máa change sí, tí màá pàrọ̀ bàtà mi sí, mo máa mú umbrella yẹn dànní. Kí n lè, tó bá ṣẹlẹ̀ pé òjò fẹ́ dá mi mú nibí kan, umbrella yẹn ni màá lò tí màá fi kúrò níbẹ̀. Mo lérò wípé ìdáhùn sí ìbéèrè, ìbéèrè yìí kún ojú wọn. Modupẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀, ẹ̀ ṣé.